Ti o máa n ṣe ìwádìí àwọn alábàsiṣepọ̀? Bẹ́ẹ̀ni, àwọn alábàṣiṣẹpọ̀ mi mo máa ń mú wọn ní mọ́tọ̀ tó dáadáa torí pé kí ni, tí o bá sí alábàáṣiṣẹpọ̀, ko sì bi èèyàn se fẹ ṣe nkan fúnra rẹ ní ile-aye yìí torí àwọn l'ajọ́ sísẹ́ ju fúnra wá. Ajọ́ máa ń lọ́biṣẹ́, ajọ́ máa ń jí, ajọ́ máa ń sun náa ni, ajọ́ máa ń jẹun, gidigàn.

Ṣé ẹ̀yin máa ń fò? Bẹ́ẹ̀ ni mo máa ń fò. Àmọ́, fífo tí mo máa ń fò kò ṣe ìṣòro ìfo tí àwọn èèyàn nọ́málì, àwọn èèyàn máa ń fò. Mo máa ń fò ojú sọ́mọ̀, mo máa ń fò ojú orin, mo máa ń fò táyà, mo sì máa ń fò àwọn nǹkan lóríṣiríṣi àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Kódà mo máa ń fò yà, kódà oyin mi ò tó.

Orin wo ni o fẹ́ràn jù? Àkíka orin tí mo fẹ́ràn jù náà ni orin fújì tí àwọn Yorùbá máa ń kọ. Torí pé kíni orin ó ní ọgbọ́n àti òye nínú rẹ̀. Àwọn akọrin fújì bí i àwọn Kọ́líńtììnì àti Bàrristà àti Wasiu Ayinde àti Alabi Pasuma àti Saheed Osupa.

Ṣé o ti bèrè ìrànwọ́ láti ọ̀dọ̀ olùṣètò erọ̀ rí? Mo ti dáadáa, dáadáa gan. Torí ìgbà kan mbẹ́ tí, tí mo bá ti load recharge card si foonu mi báyìí, wọn bẹ̀rẹ̀ sí ní kó wò mí lọ. Ọjọ́ kan mo wà rónu, mo wà wò pé "àh! Kíní n fa iru nkàn báyìí?" Mo ṣẹ kùnún kọ́ lu wọn lọ.